Èmi gẹ́gẹ́ bí ènìyàn kan, mí ò fẹ́ràn ìṣẹ̀ta iṣẹ́ gbangba. Iṣẹ́ gbangba tí àwọn ènìyàn máa máa rí tí ó máa dà pé wọ́n a fi máa rí àṣírí wa àbí nǹkan tí à ń ṣe lórí iṣẹ́ wa. Mo fẹ́ràn iṣẹ́ ìkọ́kọ́ tí ajo máa darapọ̀, papà jùlọ ní ilé-iṣẹ́ wa láti lè fa ìdàgbàsókè ilé-iṣẹ́ wa. Iṣẹ́ gbangba mi ò ní ìfẹ́ sí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Iṣẹ́ ìkọ́rọ̀ ta lè ṣe nínú ilé-iṣẹ́ wa ni mo fẹ́ràn jù lọ, ọ́un ni mo dẹ̀ ní ìfẹ́ sí jù.

Ọ̀h, bí mo ṣe máa ń gba ìyin dálé lórí, lórí iṣẹ́ ta bá ṣe pàtó lórí inú ilé-iṣẹ́ wa, eh, oríyìn dá lé lórí, eh, iṣẹ́ takuntakun tí a bá ṣe nínú ilé-iṣẹ́ wa àti bí a ṣe lè rí, bí a ṣe gbé ilé-iṣẹ́ wa, bá ṣe gbé lárugẹ sí, òun ni ó lè, ó máa ń dá lé lórí iru, oríyìn ta máa ń gba. Ìgbà mìíràn ta bá jọ du ọ, eh, ọ̀rọ̀ aje nípa àwọn, eh, ní pẹ̀lú àwọn ilé-iṣẹ́ mìíràn ta dẹ̀ bori tàbí a bá lọ fún proposal láti lè gbé, eh, ìmọ̀ àti iṣẹ́ wa, ta bá lè gbé kalẹ̀ ta dẹ̀ bori. Ìrú nkán beyen máa ń jẹ́ ká gba oríyìn yàtọ̀ sí àwọn ilé-iṣẹ́ mìíràn àti pé ta bá ṣe dáadáa, ta ṣe yege tí àwọn oníbàárà bá wa ra ọjà, ìrú nkán báyìí máa ń jẹ́ kí a gba oríyìn ju àwọn ilé-iṣẹ́ mìíràn lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìṣe ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Nígbà tí mo bá ń jẹun ni a máa ń ro irú nǹkan tí a bá ń ṣe tẹ́ẹ́ tí kò ní fi fa wàhálà sí ọ̀dọ̀ wa. Ẹ̀ jíjẹun máa ń mú ìwà dídára wá. Tí mo bá ń jẹun, ìwà tó dára ni mo máa ń, ni mo máa ń fi hàn. Ó lè máa fi jẹ́ kí irú èèyàn tí mo jẹ́ mó máa fi hàn àwọn tí a, àwọn alábàágbé mi, àwọn alábáṣiṣẹ́ mi àbí àwọn tí a jọ wà láti ọjọ́ tó ti pẹ́. Ẹ̀ jíjẹ oúnjẹ máa ń, ó máa ń jẹ́ kí ebi sopọ̀, kò kí ń fa wàhálà láàárín abí, àbí ìjà láàárín ẹbí àti ará.

Nínú coffee tàbí tea, èyí tí mo fẹ́ràn jù lọ ni um coffee. Coffee jẹ́ ohun tí mo ti nífẹ̀ẹ́ sí jù láti igba ewé mi. Coffee máa ń jẹ́ kí n jípé pé kò kí ń jẹ́ kí n sun àsunpiye. Tí mo bá fẹ́ wà lẹ́nu iṣẹ́, coffee ni mo máa ń sábà mu tí mo bá ti lọ ibi iṣẹ́ torí mo mọ̀ pé òrun ò ní kun mi àbí kò ní sí ẹ̀mí ìrẹ̀wẹ̀sì nínú ara mi. À mímu coffee jẹ́ àṣà àti ìṣe mi láti gba ewé mi wá. Mo máa ń mu coffee oríṣìíríṣìí, coffee àdídùn, coffee tó korò ta ti, ta ti pèlò pẹ̀lú ewé, ewé kórè. Coffee mímu ṣe pàtàkì sí mi, mo dẹ̀ nífẹ̀ẹ́ láti máa mu coffee.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń ya àwòrán, àwòrán loríṣìíríṣìí, àwòrán orí fóònù, àwòrán ẹ̀rọ ìyàwòrán ìgbàlódé, oríṣìíríṣìí àwòrán ni mo lè ya. Àwòrán ẹranko, àwòrán ènìyàn, àwòrán àwòrán àyíká àti àyída wa bí ó ṣe rẹwà sí. Mo tún mọ bí a ti ṣe ń pèlò rẹ̀ tó tún máa fi, tó tún máa fi jáde, tó máa fi rẹwà gidi gan. Yíya àwòrán jẹ́ ǹkan tí à mo fẹ́ràn láti máa ṣe. Yíya àwòrán dùn mọ́ mi púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Yíya àwòrán jẹ́ ọ̀nà tí mo máa ń fi ń, tí mo máa ń fi ara mi hàn. Yíya àwòrán jẹ́ in tí ó ti bá mi lára mú láti ìgbà kékeré. Mo máa ń ya àwòrán níbi kibi tí mo bá lọ. Tí mo bá rí pé ibẹ̀ náà dára tó, mo máa ya àwòrán ibẹ̀. Yíya àwòrán jẹ́ ǹkan tí mo fẹ́ràn tí mo sì nífẹ̀ẹ́ sí.

Jíjẹ gọ̀mù mi ò kí ṣe gbogbo ìgbà, bọ̀ mo máa ń jẹ gọ̀mù láti lè wà ní nípa ní ìrọ́wọ́rọ̀sẹ̀ láti lè wà at alert, láti lè mọ tí mò ń ṣe. Mo máa ń jẹ gọ̀mù, ó máa ń, ó ní bó ṣe máa ń ṣe ọpọlọ mi tí ó máa ń jẹ́ kí n ji pepé. Gọ̀mù jíjẹ ó ń ṣe ìwà burúkú lọ́dọ̀ tèmi. Gọ̀mù jíjẹ fún ìgbà díẹ̀ kò ń ṣe lọ títí ìgbà díẹ̀ tí mo bá jẹ gọ̀mù, mo máa ń fi rònú, rònú ní pàtó. Jíjẹ gọ̀mù jẹ́ nǹkan tí ó ran mí lọ́wọ́ ní ibi iṣẹ́ mi, ṣùgbọ́n mi ò kí ń jẹ fún ìgbà pípé, tí bá ti jẹ́ fún ìgbà díẹ̀, mo máa sọnù ni. Jíjẹ gọ̀mù jẹ́ nǹkan tí, ààh, mo máa ń jẹ lóòrèkóòrè, ṣùgbọ́n kò n ṣe ojoojúmọ́

Tábìlì iṣẹ́ mi ó gbòòrò gan, ó tóbi. Oríṣiríṣi dọ́kúmẹ̀ǹtì ìwé àti àkọsílẹ̀ tí a fẹ́ fi, tí a fẹ́ fi ọwọ́ bọ̀ ló wà lórí tábìlì mi. Tábìlì mi tóbi gidi gan tó yẹ pé tí àwọn oníbàárà wa bá wọ inú ilé iṣẹ́ wa ó máa, wọn máa dààmọn pé Ọ̀gá ilé iṣẹ́ ni mí. Oríṣiríṣi àmì ẹ̀yẹ àti àmì tí a ti ṣe ṣẹ́ síwájú sẹ́yìn òun ló wà lórí tábìlì mi. Tábìlì mi ń ṣe ipò agbára ní bí mo ṣe tóbi tó ní ilé, ní iṣẹ́ tí mò wà. Tábìlì mi ni a ti máa ń ní àwọn, àwọn òṣìṣẹ́ ti ó kéré sí i mi jùlọ ìbẹ̀ ni wọn ti máa ń gba àṣẹ. Tábìlì mi ni láti ń dúró gba ọ̀rọ̀. Tábìlì mi ni ìgbà mìí láti máa ń ṣe ìdúnàádúrà ọjà pẹ̀lú àwọn oníbàárà wa tó bá tóbi, tó bá jẹ́ àwọn tó ti ojú wọn gbòòrò. Oríṣiríṣi àdéhùn la máa ń ṣe lórí tábìlì mi. Tábìlì mi jẹ́ ipò àṣẹ ní inú ilé iṣẹ́ bẹ́ẹ̀, nínú ilé iṣẹ́, ní inú ilé iṣẹ́ náà.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń fọn, ǹkan oríṣiríṣi mo lè fọn, a lè fọn bàálù, a lè fọn ǹkan oríṣiríṣi bí, bí, bí atẹ́gùn sí, ibi tí atẹ́gùn yẹ sí. Mo lè fọn ǹkan oríṣiríṣi, ǹkan oríṣiríṣi tó bá jẹ́ fífon ni mo lè fọn. Fífọn ǹkan máa ń tún ranyàn lọ́wọ́ ní ọ̀pọ̀ ìgbà nígbà mí, mo lè fọn oríṣiríṣi ǹkan tí mó bá ti lágbára.

Bí mo ṣe máa ń gbowó àwọn ènìyàn ó dá lé lórí irú ènìyàn tán jẹ́, tó bá jẹ́ àwọn ni àwọn alábàṣepọ̀ mi ni, mo máa gbowó wọ́n, ṣùgbọ́n àwọn àgbàlagbà tí ó wà láyìíká mi, mo máa ní láti dọ̀bálẹ̀ láti ṣo láti fi ẹ̀mí mi hán àbí láti kí wọn. Ṣùgbọ́n àwọn tí a jó jẹ alábáṣiṣẹ́ wa, àwọn oníbàárà wa ńlá àbí àwọn taájọ wà nínú ilé iṣẹ́ náà, a máa ń bọwọ́ tó dẹ̀ jẹ́ àṣà àti ìṣe wa. Láti ìgbà mí bí bọwọ́ ò kí ń ṣe àmì, àmì pe a fi ń yẹpẹrẹ ènìyàn, bí bọwọ́ ṣe àmì tí a fi ń pọ́n èèyàn le, ta dé fi, ta de fi n fún wọn ní orí yin, a dè máa ń ṣe irú àwọn iṣe báyìí nínú ilé iṣẹ́ wa.

Nígbà tí mo máa ń dúró dè nnkan, mo máa ń ní sùúrù ni títí tí nǹkan náà máa fi dé. Lọ́pọ̀ ìgbà ó lè jẹ́ ọjà, ó lè jẹ́ oúnjẹ, ó lè jẹ́, à, nǹkan tí a ti ń rò, ó lè jẹ́ nǹkan àlàáfíà tí a ti ń rò látijọ́ yìí àbí nǹkan tí a ti ń gbèrò. Ó dá lé lórí oríṣìíríṣìí nǹkan tí nǹkan bá náà. Tí nǹkan náà bá ṣe rí, òun ni a ṣe máa dúró sì. Torí àìdúró tìí, àìdúró fún-un ni ó máa ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn. Kò sí bí nnkan náà ṣe tó, a máa dúró dè é nígbàkigbà títí tí tó máa fi dé. Ta lè máa fi lọ gba nnkan tí à ń lérò láti lọ gbà?

Ohun mímu tí-- nǹkan náà, àwọn ohun mímu tí mo fẹ́ràn jù ni, ẹ́, ohun ẹlẹ́rìndòdò tí, tí a sara lóore wíìtì tó wà nínú òkè dòmídòmí. Irú nǹkan báyìí ni mo fún-- ó wà lára nǹkan tó, mo fẹ́ràn jù tíí Nítorí àwọn dókítà wọ́n ṣe àfihàn fún mi pé kí n máa mú pé ó sara lóore, ó dẹ̀ ní iye iṣẹ́ tí yóò máa ṣe nínú ara mi. Nítorí náà ni mo ṣe gbà láàyò láti máa mú, ẹ, ẹrọ ẹ, nǹkan ẹlẹ́rìndòdò wíìtì sínú òní òkè dòmídòmí. Óun mo nífẹ̀ẹ́ sí gidi gan. Mo dẹ̀, mo dẹ̀ nífẹ̀ẹ́ sí bó ṣe, bó ṣe ń, bó ṣe ní adùn lẹ́nu. Torí náà ẹlòmíì lé mú kó máa, kó máa nífẹ̀ẹ́ sí. Ṣùgbọ́n nígbà tí dókítà ti, ti pè lóore fún mi pé kí máa mú pé ó dáa fún ìlera mi, ó ti jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù, ẹ́, nǹkan wíìtì dòmùdùmù tó ní òkè ó, mo fẹ́ràn rẹ̀ gan. Ó dẹ̀ máa ń bá oúnjẹ tí mo bá jẹ, ó máa ń bà á lọ́, ó dẹ̀ máa ń bá mu. Ó dẹ̀ bá mi lára mu, kò fún mi wàhálà. Torí mi kì í mú jù, mo máa ń mú bí ẹmẹ́ta, ẹ̀ẹ́mẹ́ta sí ẹ̀ẹ́mẹ́rin ní ọ̀sọ̀ọ̀sẹ̀ tí mo dẹ̀ ti sọ́ di àṣà.

Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ó dálé lórí ńǹkan tí a fẹ́ sọ̀rọ̀ ni pa e. Ìgbà mìí, ri ro àròjinlẹ̀, òun ní ó máa ń mú, ẹ́, èrò tuntun wá. Èrò tuntun bí ilé-iṣẹ́ wa ó ṣe gbòòrò si. Ẹ̀, bí a ti bá jókòó, ta bá wò ṣákú, bí ibi tí ilé-iṣẹ́ wa ń lò àti ǹkan tí a lè ṣe fún bí àpẹẹrẹ, ẹ́, mí mú, ẹ́, mí mú, mí mú gbogbo owó tí à ń san fún àwọn òṣìṣẹ́ wa kí ó gbèrò si. Ẹ̀, irú ǹkan báyìí, èrò tuntun ni a de máa wo bí ó ṣe ní pa ilé-iṣẹ́ wa lára àbí tí ó ṣe ní pa, ẹ́, iye tí a ń pa tí ó dẹ̀ ní, tí ó dẹ̀ ní, ní ìfàṣẹ́yìn fún ilé-iṣẹ́ wa. Irú àwọn ǹkan báyìí jẹ́ àwọn èrò tuntun tí a máa ń mú wá sínú ilé-iṣẹ́ wa bí a ṣe máa ra ẹ̀rọ ìgbàlódé náà o tun wà lára ẹ̀. Ẹ̀rọ ìgbàlódé tí yiò pèsè bí a ṣe ń ṣiṣẹ́, bí ó ṣe yá kankan si. Àwọn ǹkan báyìí ni èrò tí a máa ń gbèrò àti èrò ńgbà bí a ṣe tọ àwọn ìjọba lọ. Torí nígbà mìíràn a máa ń nílò ìrànlọ́wọ́ ìjọba wa láti lè ran wa lọ́wọ́, láti lè gbé wa sókè ní ilé-iṣẹ́ wa náà torí, ẹ́, ìdásí àwọn ìjọba wa náà ó wúlò gidigidi gan-an. Irú àwọn èrò tuntun tí a tí máa ń gbèrò ní inú ilé-iṣẹ́ wà níyẹn. Ni irú, ni irú bí a ṣe máa ń tún gbèrò èrò tuntun nínú ilé-iṣẹ́ wa ni kí á jókòó ká rò àròjinlẹ̀. Àròjinlẹ̀ ní ọ̀nà bí, bí ilé-iṣẹ́ wa ó ṣe níparun, bí ó ṣe máa leké, bí ó ṣe máa leké àbí tó máa tó àwọn ẹgbẹ́ tó tún wà ní ìlú wa. Bí a ṣe máa ń jókòó, a máa pe mítínì láti lè jírórò lórí ǹkan tí a lè ṣe àti ǹkan tí ó lè gbé ilé-iṣẹ́ wa lárugẹ.

Bí mo ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà ni, ẹ̀ oníbàárà tó bá farabalẹ̀ tàbí tí ó bá ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ láti lè, láti lè ṣàlàyé nǹkan tó fẹ́ pàtó òun ni, irú nǹkan bẹ́ẹ̀ ni mo ṣe máa ń gbọ́. Ẹ̀ àwọn ìró, àwọn ìró oníbàárà. Oníbàárà tó bá farabalẹ̀ tó bá sọ nǹkan tó wà nínú ọkàn ẹ̀ àti bí a ṣe lè rànlọ́wọ́ tí ó ṣàlàyé pàtó nǹkan tí ó ní, òun ni a lè lè, a lè bá sọ̀rọ̀ táa dẹ̀ lè fọ̀rọ̀ jomitoro. Oníbàárà tí kò bá farabalẹ̀ àbí tí kò ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, tí kò ṣàlàyé dáadáa, tí kò lè dá sọ̀rọ̀ dáadáa, a à ní, a à ní wo ojú rẹ̀, a à ní wo ègbé rẹ̀. Ẹ̀ jíjomitoro pẹ̀lú àwọn oníbàárà wa jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí a dẹ̀ máa ń mú lò gidigidi gan.

Bẹ́ẹ̀ni, aṣọ bíbora pẹ̀lú tí a bá ń sun òṣèkókó, mo mọ̀ bí a ṣe ń fi aṣọ bora nígbà tí a bá ń sun, tí a bá fẹ́ sun sórí ibùsùn wa, a máa mú aṣọ náà láti fi bo àtẹlẹsẹ̀ wa àti ara wa kí otútù àbí kí atẹ́gùn ò dì àbí kí atẹ́gùn má bá wọnú àgò ara wa. Síṣe àwọn nǹkan báyìí ni ọ̀nà tí a ń gbà tí a fi ń bo, tí a fi ń fi aṣọ bo ara wa tí ó dẹ̀, ó dẹ̀ máa ń jẹ́ kí a lè sọ àsùn pí àti àsùn, àsùn, àsùn jí. Irú nǹkan báyìí la máa ń ṣe lórí alalẹ́ tí a lè máa ń tó dé tí di, tó dé tí di àṣà àti ìṣe wa níbí gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá àti gẹ́gẹ́ bí ọmọ ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́. Oríṣiríṣi ìgbéjáde ni mo ti ṣe níbi iṣẹ́ láti lè jẹ́ kí ilé-iṣẹ́ wa lékè àti láti lè jẹ́ kí ọ̀nà ilé-iṣẹ́ wa kó, kó gbòòrò sí ju tí tẹ́lẹ̀ lọ. Oríṣiríṣi ìgbéjáde láti mú ìdàgbàsókè àti, eeh, ìmúnádóko tó ṣe pàtàkì ni mo ti ṣe ní ilé-iṣẹ́ wa tí ó dẹ̀ ti ràn mí lọ́wọ́, tí ó dẹ̀ ti ràn mí lọ́wọ́ àti ilé-iṣẹ́ wa lọ́wọ́, tí ó dẹ̀ ti tún gbé àṣà àti ìlí, àṣà àti ìṣe wa ní ilé-iṣẹ́ yìí tó ti gbé lárugẹ tí àwọn èèyàn dẹ̀ ti dáwa mọ̀ jákèjádò, ah, orílẹ̀-èdè wa.

Ìgbà tí mo kẹ́yìn lọ síbi orin ni ìgbà tí mo lọ síbi ilé ìjọsìn ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni àm, mo lọ síbi orin. Oríṣiríṣi orin ni wọ́n lọ. Èmi gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí-- onígbàgbọ́ Kristẹni, a ṣe àṣàyàn oríṣiríṣi bí a ti lè yin Ọlọ́run, bí a ti lè kọrin sí Ọlọ́run, bí a ti lè gbé orúkọ Ọlọ́run ga. Oríṣiríṣi ǹkan báyìí ni a ṣe tí adé gbórínyìn fún Ọlọ́run lórí nǹkan tó ti ṣe fún wa gẹ́gẹ́ bí ọmọ ènìyàn àti gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dā Àṣàyàn orin ta ti ṣe nígbà náà ni a máa ń pè ní ẹ́, alẹ́ orin. A máa ń fí í yin Ọlọ́run, a máa ń fí í gbé orúkọ Ọlọ́run ga. Lílọ à, Lílọ, Lílọ síbi orin tí a fi yin Ọlọ́run yìí ó dùn mọ́ mi gidigidi gan torí ó jẹ́ ǹkan tí mo ti ń gbèrò láti ìyẹ́ ọdún yìí. Mo dẹ̀ padà lọ láti lọ ṣe, à, lọ síbi orin yìí. Wo, inú mi dùn gidigidi gan. Ẹ̀mí náà, mo nínú ibi tí mo jókòó sí àbí níbi tí mo wà. A jọ bá wọn ṣe ní ibi orin yìí ni tó dẹ̀ dùn mọ́ mi gidigidi gan.

Bí a ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́, ó kò ní láti jẹ́ pé ẹni náà súnmo wa àbí ẹni náà jẹ́ mọ̀lẹ́bí wa. Ẹni tí, a bá ti rí pé ó súmọ́, tó, tó nílò ìrànlọ́wọ́, tí ó dẹ̀ fi tó ọkàn wa láti ṣe ìrànlọ́wọ́ fún, irú ẹni bọ́ ni a náà ni a lè ràn lọ́wọ́. Ríran lọ́wọ́ gẹ́gẹ́ bí, bí ọmọ ẹ̀dá ó ṣe pàtàkì. Ríran eeyan lọ́wọ́ ó kún fún ojú àánú láti lè ran ọmọ ẹ̀dá yẹn lọ́wọ́. Ìgbà mí, a lè ràn yẹn lọ́wọ́ pẹ̀lú owó, a lè ràn yẹn lọ́wọ́ pẹ̀lú ohun tí ó bá ní lò, a lè ràn yẹn lọ́wọ́ pẹ̀lú ohun tí ó bá wá gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ owó àbí ìrànlọ́wọ́ láti lè gbé bí kan àbí ìrànlọ́wọ́ láti lè fi ṣe ohun tí a fẹ́ ṣe lórí ẹ̀to ekọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú nǹkan báyìí ni a máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ lé lórí. Ríran lè ràn lọ́wọ́ máa ń, máa ń mú inú ẹni dùn, ó dẹ̀ máa ń mú ayọ̀ ẹni náà kún, ó dẹ̀ dá lé lórí bí ẹni náà bá ṣe, bá ṣe lè fi ẹ̀mí móra hàn ni ó máa tún lè jẹ́ kí ẹ̀ràn ràn lọ́wọ́ sí àti láti gbéga kúrò ní ibi tí ó bá wà.

Bẹ́ẹ̀ a ti lọ, mo ti lọ sí àgọ rí, àgọ tí a, tí a ń pè ní summer camp. Èmi àti àwọn ìyàwó mi àti àwọn ọmọ mi ni a jọ lọ sí àgọ láti lọ ṣe àfihàn holiday rampẹ tí a gbà ní ìgbà summer tí ẹgbàá, taa n pè ní ìgbà àárín ọdún. Ìgbà yìí ni a lọ ṣe àgọ tí a dẹ̀ fi ní àsìkò tó dára láti lè lò pẹ̀lú mọ̀lẹ́bí mi. Àgọ yìí wọ́n dùn mọ́ mi, a dẹ̀ máa ń ṣe é ní ọdọọdún láti lè, láti lè ṣe jọ́ṣẹ àjọyọ̀ àti láti lè mọ bí ìfẹ́, bí ìfẹ́ ṣe so wapọ̀ àti ẹbí wa. Irú àgọ yìí la máa ń ṣe ní ọdọọdún, ó dẹ̀ máa ń dùn mọ́ wa láti ṣe. Síṣe àgọ yìí ó máa ń jẹ́ ká rí ẹ, ká ríra wa gẹ́gẹ́ bí ìṣọ̀kan, pàápàá jùlọ ẹbí mi. Àwọn ẹbí mi ni mo máa ń pè sí àgọ tí a bá lọ. Àgọ tí a bá lọ ó máa ń jẹ́ kí a lè ṣe ìfihàn ara wa, ó dẹ̀ máa ń jẹ́ kí ká mọ bí a ṣe súnmọ́ ara wa sí lóore kòore.

Ìmọ tuntun tí mo fẹ́ kọ ni ìmọ, ìmọ sáyẹ̀nsì tí wọ́n ń pè ní Biochemistry. Ìmọ yìí ó túmọ̀ kí a pọ kamọ imo ara ẹni pẹ̀lú, eh, chemistry bí i àìdàpọ̀ ara ẹni. Ìmọ Biochemistry yìí ni mo ti nífẹ̀ẹ́ sí láti ìgbà kékeré àti ìgbà èwe mi. Ìmọ Biochemistry yìí ó mú, ìmọ, ìmọ tó péye, ìmọ̀ sáyẹ́sì nípa, ara ẹ̀dá àti bí a ṣe ń lo ìmọ ara ẹ̀dá. Ìmọ ara ẹ̀dá náà ó wúlò lọ́pọ̀lọpọ̀, ó dè sún mọ nǹkan tí àwọn dókítà tí wọ́n fara mọ dáradára. Ìmọ Biochemistry yìí ni mo ti nífẹ̀ẹ́ sí láti ìgbà èwe mi wá. Mo nífẹ̀ẹ́, eh, Biochemistry yìí, ó dẹ́wù mi púpọ̀ púpọ̀ láti lọ kọ, tí mo bá ní àyè láti lọ kọ.

Ìgbà tí ó kẹ́yìn tí mo kọ ìgbékalẹ̀ ibi iṣẹ́ ni, um, ọ̀ṣẹ̀ oṣù tó lọ. Ìgbékalẹ̀ iṣẹ́ lórí, eeh, nǹkan tí a ń pè ní agro based, um, agro based compliance for companies. Irú nǹkan báyìí ni mo ṣe fún, ee, ilé iṣẹ́ mi tí a dẹ̀ ṣe àgbékalẹ̀ rẹ̀ fún àwọn oníbàárà wa tí wọ́n wá láti lè wo nǹkan tí a ti kọ sílẹ̀ tí ó dẹ̀ nípọ́n. Proposal yìí ó, ó ṣe, ó ṣe iyebíye nítorí oríṣiríṣi àwọn ọ̀gá ilé iṣẹ́ ni wọ́n wá jákèjádò orílẹ̀ èdè àti ìlú láti wá wo ohun tí a ti pèsè. Nítorí ohun tí a ti pèsè kò ní ṣe fún ilé iṣẹ́ wa nìkan ṣùgbọ́n fún orílẹ̀ èdè wa. Ó dẹ̀ dá lé lórí nǹkan pàtàkì tí a lè ṣe, nǹkan pàtàkì tí a ti ṣe sílẹ̀ tí oríṣiríṣi àwọn èèyàn tán dẹ̀ wá. Ah, ìgbékalẹ̀ yìí ó nípọ́n gidigidi gan tọ dẹ̀ gbòòrò pẹ̀lú oríṣiríṣi ànfààní àti àdéhùn lọ́tẹ̀ ara láti ọ̀dọ̀ ìjọba àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn ilé iṣẹ́ mìíràn tí àwọn náà ti ní ipá ńbẹ̀, tán kopá ńbẹ̀. So, lẹ́ ìgbà tí ó kẹ́yìn tí mo ṣe ìgbékalẹ̀ iṣẹ́ ni oṣù tó kọjá tí ó dẹ̀ nípọ́n gidigidi gan.

Bẹ́ẹ̀ni mo ní orúkọ inagije, orúko inagije eyí ò wà láti ìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́, à, kékeré secondary tí, tí àwọn èèyàn tí máa ń pè mí bẹ́ẹ̀. Orúkọ inagije tí wọ́n máa ń pè mí ní Matosha. Matosha ni orúkọ inagije tí wọ́n máa ń pè mí nígbà, à, secondary school, secondary school mi tí mo sì nífẹ̀ẹ́ jù jù. Tí àwọn èèyàn bá ti pè mí ní orúkọ bẹ́ẹ̀, ẹ̀rín múṣẹ́ máa ń wá láti ọkàn mi tí ó dẹ̀ máa ń dùn mọ́ mi gidigidi gan. Àá-ẹ́, orúkọ náà tí Matosha tí wọ́n máa ń pè mí, o mi mọ ibi tí àwọn ọ̀rẹ́ mi tí mu wa nigba náà, ṣùgbọ́n ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí tí wọ́n dẹ̀ tẹ̀ mọ́ mi lára nígbà náà.

Irú ìgbóná jẹ́jẹ́ tí mo fẹ́ràn nínú yàrá mi ni nígbà, eh, yìnyín tí olóyìnbo pè ní snow, ni ìjẹ́jẹ́ tí ó wa ní ìrọwọ́rọsẹ̀ tí kò panilára tí ó dè wà ní, eh, room temperature tí kò ní pamílára tí kò dẹ̀ ní fa ijànbá fún mi. Irú, eh, ìgbóná jẹ́jẹ́ yìí máa ń jẹ́ kí ara wa là láfià, kò dẹ̀ kí ń jẹ́ kí òtútù wọ́nú ara tí mo bá ti gbé ẹ̀rọ, eh, amu oru wa nínú ilé tí olóyìnbo pè ní heater, tí mo bá ti gbé sínú ilé mi, ó máa jẹ́ kí, eh, gbogbo ẹ̀ kò já múṣémúṣe kí gbọdọ̀ ẹ de wà là láfià.

Ìgbà tí mo kẹ́yìn sunkún ni, à, bí ọdún kan sẹ́yìn tàbí bí oṣù mẹ́sàn sẹ́yìn, jẹ́ pé, ẹ́, baba tó bí ìyá mi, ó jáde láyé. Ó dá ọgbẹ́ ọkàn sínú mi gidigidi gan tíì mi dẹ̀ mọ́ mo fi fẹ́ ṣe nígbà náà. Ó, mo sun ẹkún kíkorò nígbà náà tí ó dẹ̀ gba omi jẹ́ gidi ní ójú mi. Nítorí baba tó bí ìyá mi, ó ṣẹ̀yàn gidigidi gan nígbà tí wọ́n wà láyé. Wọ́n dẹ̀ ṣe àwọn ohun takuntakun, ẹ́, tí a lè rí nínú àdúgbò wa. Wọ́n ṣe àwọn bí i omi, ẹ̀rọ, wọ́n da títì. Nítorí baba dáradára ni, baba yìí ó ṣe dáadáa fún mi àti àwọn mẹ̀lẹ́bí mi. Ìgbà náà ni mo sunkún gbẹ́yìn tí mo sì sun ẹkún kíkorò tó dùn mí gidigidi gan.

Rárá o, mi ò kí ń ṣe ìsọdọ̀tún ọkàn. Àwọn tí ó máa ń ṣe ìsọdọ̀tún ọkàn ni àwọn pásítọ̀ wa tó wà ní ìlílé ìjọsìn wa. Àwọn ni mo mọ̀ tí wọ́n máa ń ṣe ìsọdọ̀tún ọkàn. Ìsọdọ̀tún ọkàn jẹ́ ọ̀nà tí a ń gbà ṣe ìràpadà fún ọmọ ẹ̀dá láti lè di ẹ̀dá tuntun. Ìsọdọ̀tún ọkàn ta tó wu òun ló tún jẹ́ kí a mọ̀ pé a ti di tuntun nínú Krístì. Ìsọdọ̀tún ọkàn máa ń jẹ́ kí a jẹ́ ẹ̀dá tuntun nínú Olúwa àti nínú iṣẹ́ Olúwa. Ìsọdọ̀tún ọkàn máa ń gbé ẹ̀dá léèké, ó dẹ̀ máa ń jẹ́ kí orí rẹ̀ yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Ohun ta ti ṣe tó ti rí kọjá a máa di ẹ̀dá tuntun. Ìsọdọ̀tún ọkàn jẹ́ ẹni tó ṣe pàtó sí àwọn pásítọ̀ àti àwọn àlùfáà. Àwọn ni wọ́n máa ń ṣe ìsọdọ̀tún ọkàn.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́, ó dálé lórí ǹkan tí ìṣòro náà bá jẹyọ. Irú níisìnyí tí a bá ní ìjàmbá iná níbi iṣẹ́ wa àbí ìjàmbá gbèsè nínú iṣẹ́ wa, ó ní bá ṣe máa kojú ẹ. Ó tí ní àwọn tí wọ́n ń pè ní ajà, àfiná, àfiná, afomi jàfúná tí yóò dá iná iná náà dúró. Irú àwọn nǹkan báyìí ni a ní létò tó dẹ̀ wà ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ láti lè kojú ìṣòro àbí ǹkan kí nkan tí a bá ní. Irú, ẹ́ẹ́, ẹ́ẹ́ àpẹẹrẹ mìíràn ni tí a bá jẹ owó tó ṣẹyọ bíi gbèsè níbi ilé iṣẹ́ wa, ní àwọn tí wọ́n lè bá wa ṣé san iru gbèsè tán dúró bíi gẹ́gẹ́ bí, àhùn, ẹ́ẹ́, ilé, tán dúró gẹ́gẹ́ bí ìjọba ti a lè gbówó lọ́wọ́ wọn tan lè bá wa ṣíwọ́ gbèsè dúró láti lè jẹ́ kí ilé iṣẹ́ wa tẹ̀síwájú. Tá bá dẹ̀ ṣe irú nǹkan báyìí ó máa ń rán wa lọ láti lè kí ilé iṣẹ́ wa tẹ̀síwájú. Nípa bí ilé iṣẹ́ wa tin tẹ̀síwájú náà, a lè ná, a lè dá owó tí a yá lọ́wọ́ ìjọba, a lè dá padà láti lè jẹ́ kí ilé iṣẹ́ wa máa gbòòrò kó dẹ̀ máa tẹ̀síwájú síi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtulò ǹkan oríṣiríṣi. Àtulò ǹkan lórí aṣọ, lórí bàtà, lórí ẹwù, lórí abọ́ lílò, lórí ibùsùn ta n-tà ń sùn sí. Oríṣiríṣi, kò sí kí bí kí ọmọ ẹ̀dá má ṣe àtulò ǹkan. Àtulò ǹkan tí kò bá ti wúlò ni mi kì í tún tún lò. Àtunlò aṣọ bí ǹkan oúnjẹ, bí ǹkan tí a máa ń lò lójoojúmọ́, mo máa ń ṣe àtunlò rẹ̀. Ó dẹ̀, ó dẹ̀, mo rí bí ǹkan tí a fi ń gbé ayé ṣe. Àtulò ǹkan ó ṣe pàtàkì lọ́pọ̀ ìgbà sí àwọn ẹlòmíì. Ó dẹ̀, mo rí, ó dẹ̀ jẹ́ ǹkan tí èmi náà má ń ṣe ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn kí n máa jiyàn. Jíjiyàn lórí ọ̀rọ̀ tí ó bá dá mi lójú ni, mi ò kí ń jìyàn lórí ọ̀rọ̀ tí ò bá ti dá mi lójú. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá dà mí lójú tí mo dẹ̀ ní, ẹ́, ẹ̀rí tó dájú, mo máa jìyàn rẹ̀ láti lè, láti lè fi hàn wípé ohun tí mo ṣọ yìí ó, ó jẹ́ òtítọ́. Jíjiyàn kò fàjà, jíjiyàn kò fa àríyàn, a, kò fa wàhálà. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá ti jẹ́ mọ́ ká jìyàn ká sọ òtítọ́, wà, ibẹ̀ ni ẹ ti máa bá mi, òtítọ́ dè ni èmi maa n jà fún tí a bá ń jìyàn òtítọ́

Bí mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ó dá lé lórí eh ìrògbà bí owó náà ṣe jáde sí wa lọ́wọ́. Ẹni tí ó ṣe takuntakun ju ni a máa ń pín owó fún, àti wípé bá fẹ́ ṣayé nígbà mi, eh pínpín owó ò fàjà kò dẹ fà wàhálà. Eh a máa ń pín owó gẹ́gẹ́ bí àwọn, àwọn tí ó tọ́ sí àti gẹ́gẹ́ bí, àti gẹ́gẹ́ bí i iṣẹ́ takuntakun tí wọ́n ṣe tí wọ́n ta fi kópa nínú iṣẹ́ náà. Bẹ́ẹ̀ náà ni a ṣe máa ń pín owó náà. Owó pínpín yìí máa ń ràn wá lọwo láti lè jẹ́ kí a mọ ààyè tí a dé dálé lórí àti ààyè tí a pín sí.

Eh, ìgbàkígbà tó bá ti wù mí ni àti ìgbà tó bá ti ro mí lorun ni mo máa ń fọ ọkọ̀ mi. Sí, ní gbogbo igba konṣẹ emi mo máa ń fọ ọkọ̀ mi. Mo ní, eh, àwọn abánidáro tí wọ́n lè bá mi fọ ọkọ̀ mi. Ìgbà tí mo bá fọ ọkọ̀ mi, ìgbà tí mo bá fẹ́ kó mọ́ tónítóní tí ó dẹ̀ le ṣiṣẹ́ gidi, mo máa ń fọ ọkọ̀ mi sí. Ìgbà tí mo bá fẹ́ jáde àbí tí mo bá ń lọ ibiṣẹ́ ni mo máa ń fọ ọkọ̀ mi sí tí ó dẹ̀ wúlò gidigidi gan fún mi. Fífọ ọkọ̀ mi ó jẹ́ bí, bí ẹemẹ́tà láàárín ọ̀sẹ̀. Nítorí ibi tí mo wà títí ibẹ̀ ò ṣé eruku púpọ̀. Fífọ ọkọ̀ mi máa ń jẹ́ kí ọ̀kọ̀ mí, ọkọ̀ mi tún yọ lákọ̀ọ́ tún. Ó dẹ̀ máa ń jẹ́ kí ọkọ̀ mi rẹwà.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìbìṣẹ́, káàdì ìdánimọ̀ tí a fi ń dá nimọ̀ tí a bá wọ inú ibiṣẹ́, tí a bá wọṣẹ́. Ẹ, ó jẹ́ àmì káàdì tó ṣe pàtàkì sí wa tí a dè máa ń wọ̀ tí àwọn èèyàn máa ń fi dáwa mọ̀ pé a jẹ́ òṣìṣẹ́ ibi ilé iṣẹ́ wa. Káàdì ibi iṣe yìí ó ṣe pàtàkì tí e de lè, a de lè rí níbòmí yàtọ̀ sí ibi ilé iṣẹ́ wa, a máa ń gbé kọ́ rùn. Ẹ, tí a bá dẹ̀ tí wọ̀o wa ibise, àa, wọn kìn lè fàayè gbà wá láti wọ̀ wọ ibi tí a ti ń ṣiṣẹ́ gangan. Ó jẹ́ àmì ìdánimọ̀ wa tí a dè máa ń wọ̀ ọ́ ní ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò òrùn ṣe ara lọ́pọ̀ ìgbà tí òrùn náà bá pọ̀ àbí tí mo bá ti rí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi pé òrùn máa gbójú lónìí o, mo máa ń fi í para láti lè jẹ́ kí òrùn má ṣe awọ mi bàṣubàṣu àbí láti lè jẹ́ kí òrùn má jẹ́ kí awọ mi bàjẹ́. À, mo máa ń wọ awọ ìdáàbòbò òrùn sára yìí nígbà ẹ̀rùn, nígbà ẹ̀rùn lọ́pọ̀ ìgbà ni mo máa ń wọ̀. Màá wọ̀ sójú, màá fi pa ara, màá fi pẹsẹ̀ mi náà láti lè dábòbò ara mi àti gbogbo ohun tí ó wà lára mi.

Àkókò tí mo fẹ́ràn ní inú ọjọ́ ni àárọ̀ tí mo bá jí láti lọ ibiṣẹ́. Irú àkókò yìí ni mo máa ń jìroro láti lè ro nkan tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà tí a ti mú. Irú àkókò yìí ni mo máa ń ní ìfihàn láti lè ṣe ohun tí mo bá fẹ́ ṣe àti láti lè gbé ohun tí mo bá fẹ́ ṣe sí orí ọpọ́n nǹkan tí mo bá fẹ́ ṣe. Ẹ, irú àkókò ọjọ́ yìí ni mo fẹ́ràn. Àkókò àárọ̀ tí mo bá jí làárọ̀ láti lè lọ ibiṣẹ́, òun ni mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni mo ti le ẹnìkan àbí ju bẹ́ẹ̀ lọ kúrò ní ibi iṣẹ́. Nígbà tí iṣẹ́ tí wọ́n bá ṣe fún wa tí kò tẹ́ wa lọ́rùn àti tí ó dẹ̀e bojú mu, mo nílò àti lé wọn lọ. Àti pé wọ́n tún ń ja ilé iṣẹ́ wa lólè, gbogbo wàhálà tí a ti ṣe wọ́n ń dàrú. Wọn ò jẹ́ kí ilé iṣẹ́ wa gbòòrò àbí kó lọ síwájú ṣi. Nítorí náà mo nílò àti lé wọn dànù kí wọ́n má wà níbi iṣẹ́ wa mọ́. Irú àǹfààní tí mo ní láti fi lé wọn ni mo yẹ ìfihàn wọn tán tí ní nínú iṣẹ́ wa láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ títí di ìgbà tí mo fi lé wọn. Lílẹ̀ wọn ti jẹ́ kí ilé iṣẹ́ wa gbòòrò sí. A dẹ̀ gba àwọn tó tọ́ àti tó yẹ sí ilé iṣẹ́ wa.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ọ̀pá ìfàmú́ra, ì-ìfúmúrá nígbà tí mo bá mú mímu, ẹ́ tí olóyìnbo ń pè ní straw. Ọ̀pá ìfàmú́ra yìí mo máa ń lò lọ́pọ̀ ìgbà lórí tí máa ń mu ọtí ẹlẹ́rìndòdò tàbí ohun mímu. Ó máa ń túnràn mi lọ́wọ́ láti lè mu eyin tí mo bá fẹ́ mu pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, ó dẹ̀ máa ń rọrùn ju kí n tẹnubọ kọ́ọ̀pù lọ. Ẹ̀ lílo ọ̀pá ìfàmú́ra yìí ó ti ṣe ànfàní púpọ̀ fún mi. Oríṣìíríṣìí ló wà, ti ọmọdé wà àti àgbàlagbà wà, ṣùgbọ́n ti àgbàlagbà ni mo máa ń sábà lo. Ọ̀pá ìfàmú́ra yìí mo máa ń lò lóde láti fi mu ọtí ẹlẹ́rìndòdò àbí tí wọ́n bá gbé sí mi níwájú ní ìrọ̀rùn.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń pẹja. Èmi àti ọmọ mi a máa ń lọ síbi ojúde ibi tí a ti ń pẹja tí ó jìnà sí ilé wa. Nígbà mi láàárín ọ̀sẹ̀ àbí ní ìparí ọ̀sẹ̀, ibẹ̀ la máa ti ń lọ. A máa ń lọ ibẹ̀ láti jọ sọ̀rọ̀. Ọ̀rọ̀ bàbá àti ọmọ, a dẹ̀ máa ń pa eré oríṣiríṣi. È, mo ní ẹ̀wọ̀ tí mo fẹ́ máa ń pẹja tí ó gùn níwọ̀n bàtà ẹsẹ̀ mẹ́fà tí ó dẹ̀ máa ń ràn mí lọ́wọ́ láti pa ẹja tí mo bá fẹ́ pa. Ni, ni, ó máa ń ràn mí lọ́wọ́ láti pa ẹja tí mo bá fẹ́ pa, ó dẹ̀ máa ń ṣe ìrànlọ́wọ́ gidi gan fún mi. Oríṣiríṣi ẹja la máa ń pa. Ó dẹ̀ ní iye ẹja tí a lè pa lójúmọ́ torí ìjọba ti fi sílẹ̀, ẹ, lórí ẹyẹ ẹja tí a lè pa. A kò lè pẹja lẹ́ ní gbogbo ìgbà, ó ní ìgbà tí a lè pẹja. Ó jẹ́ ẹ máa ń ràn án lọ́wọ́ torí a, a nífẹ̀ẹ́ sí ká máa pẹja.

Kọ́kọ́rọ́ mi ó ní, ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí, ẹ́ fún bí àpẹ̀rẹ̀ àwa ta, àwa nu ilé, ó ní ì, ó ní bí a ṣe máa ń pín kọ́kọ́rọ́ wa, a máa fi kọ́kọ́rọ́ lé gbogbo ẹ̀yin, gbogbo ará nu ilé lọ́wọ́. Ṣùgbọ́n tó bá kọ́ko dé, òun ni yóò fi kọ́kọ́rọ́ wọlé sí ilé. Ó ní kálukú tí ní kọ́kọ́rọ́ rẹ̀, inú ìpamọ́, inú ìpamọ́ oníkálukú ni kálukú máa ń fi kọ́kọ́rọ́ rẹ̀ rẹ̀ sí. Fún bí àpẹ̀rẹ̀ tí mo bá dé láti ibi iṣẹ́, n ó fi kọ́kọ́rọ́ mi pamọ́ sínú ìpamọ́ mi, ṣùgbọ́n máa kan máa ṣí kọ́kọ́rọ́ a dẹ̀ máa fi wọlé ni. Oníkálukú ti mọ ibi tó ń fi kọ́kọ́rọ́ rẹ̀ sí, inú ìpamọ́ la dẹ̀ máa ń fi kọ́kọ́rọ́ wa sí.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ṣe ń se oúnjẹ. Oúnjẹ oríṣiríṣi mo lè sè, tó fi mó àmàlà, tó fi mó gbẹ̀gìrì, kókóré, ìrẹsì, ẹ̀wà, er, ògì ṣíṣe oríṣiríṣi oúnjẹ ti ilẹ̀ Yorùbá ni mo mọ̀ sé. A, ó dà máa ń tẹ́ mi lọ́rùn tí mo bá sè oúnjẹ fúnra mi lọ́pọ̀ ìgbà. Ìyàwó mi náà máa ń sè oúnjẹ ṣùgbọ́n oúnjẹ mi náà máa ń tẹ́ mi lọ́rùn jùjùjù. Oúnjẹ oríṣiríṣi aládùn ni mo mọ̀ sé, oúnjẹ jọ̀lọ́fù ráìsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo mọ̀ sé.

Ìgbà tí mo kẹ́yìn lọ fún ìrìnàjò fún iṣẹ́ ni bí oṣù méjì sẹ́yìn ni mo kẹ́yìn tí a lọ sí ìlú mìíràn, ìlú China ni a lọ. Tí a lọ ṣe, àgbátẹgùn ẹrù fún bí ilé ìṣe wa ó ṣe gbèrò àti bí ilé ìṣe wa ó ṣe di nílà. Èmi àti àwọn akẹgbẹ́ mi bí mẹ́rin ni a jọ lọ tí a sì lò bí ọjọ́ mẹ́rin sí márùn-ún ní orílẹ̀-èdè China. A lọ ṣe oríṣiríṣi àgbátẹrù bí ilé ìṣe ó ṣe gbòòrò àti bí ilé ìṣe ó ṣe dìde. Ìgbà tí mo lọ mo rí nǹkan oríṣiríṣi tó yàtọ̀ sí èyí tí àwa ní bíbà yìí tí ó dé yàtọ̀ tó fún mi ní ìwúrí láti lè mú ìrírí tí mo rí ní China wá sí ilé ìṣe wa padà.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ, ó ń lọ bí ọ̀sẹ̀ tó kọjá lọ. Ilé iṣẹ́ aam, ilé oúnjẹ tó popular ní orílẹ̀ èdè mi tí áá ń pè ní Item Seven. Ibẹ̀ ni mo ti lọ jẹ ohun tí mo sì ní oúnjẹ aládùn tó pọ̀. Oríṣiríṣi oúnjẹ ìrẹsì àti ẹran ṣíkìnì. Ni ẹran adìẹ ni mo jẹ níbẹ̀. Oríṣiríṣi oúnjẹ aládùn ni mo jẹ, tí pẹ̀lú ice cream àti, àti chocolate dídùn, òun ni mo fẹ́ nù bá níbẹ̀. Ó dẹ́ẹ̀dùn mọ́ mi gidigidi gan. Ó máa ń wù èmi àti ẹbí mi ká lọ bẹ̀ ní ẹ̀ẹ̀kan abẹ́méjì lọ́sẹ̀ láti lọ gbá aládùn ládẹ̀ tí la-- àti kí ká dẹ̀tú lọ ṣe àfẹ́ níbẹ̀ náà. Ó máa ń dùn láti máa jẹún nítà lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

Ìgbà tí mo kẹ́yìn ní àlá burúkú ni, oṣù kan sẹ́yìn, ní nínú àlá mi ni mo ní àlá tí ó dẹ́rùbà mi ti mo sì jí sáìye ẹrù sì bà mí gidigidi gan. Irú àlá báyìí mi kì í sábà là, ṣùgbọ́n ìgbà tí mo ní àlá yìí mo fi tó ehn pásítọ̀ mi, ó sì ṣàlàyé àwọn nǹkan tó ẹ́ kí ń ṣe. Àlá burúkú yìí dẹ́rùbà mi púpọ̀ tí o jẹ́ pé ẹ̀rù bà mí wá láti ojú orun tí mi sì lè sùn títí tí ilẹ̀ fi mọ́. Irú àlá báyìí ó dẹ́rùbà mi, mi ò dẹ gbàdúrà kí n má là irú àlá báyìí mọ́.

Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ ni, ah, láti kọ́kọ́ ní ìsinmi ránpẹ́ lẹ́nu iṣẹ́. Eh, ní ọ̀pọ̀ ìgbà ó máa ń fún wa ní ìsinmi ránpẹ́ nínú ilé, nínú ilé iṣẹ́ wa. Eh, ìsinmi yìí ó máa ń jẹ́ kí a lè ní ìpàrọ̀ ọkàn tó máa ń fún wa ní ìsinmi tí ó dènì fún wa ní wàhálà. Eh, a máa jókòó, ajọ́ máa dúnàádúrà, ó dẹ̀ máa fún wa ní àlàáfíà tó péye. Eh, tí a bá ní, eh, ìpàrọ̀, ìpàrọ̀ ọkàn ní ẹnu iṣẹ́ ó máa ń fún aláǹfààní láti lè ní ìsinmi lẹ́nu iṣẹ́ tí ó dẹ̀ ní jẹ́ kí iṣẹ́ náà wọ́ wá lọ́rùn.

Eh, àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò ni, ahm, ahm, iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò ni ti ìgbàlódé funfun, eh, tí, tí a ti ṣe lọ́jọ́ tí ó máa ń jẹ́ kí ìgbọ̀nsẹ̀ wá lẹ́rọ̀. Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ yìí ó, ó, ó fanimọ́ra tí ó jẹ́ pé tí a bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ níbẹ̀, ó, ọwọ́ rọrùn ló máa bá dé. Kò dàbí èyí tí a fi ọwọ́ gbẹ́ tí a kan máa jókòó lé tí a máa ṣe igá tí a bá fẹ́ ṣe. Eh, a, iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí a ń lò yìí ni wọ́n ń pè ní WC tí ó dà jẹ́ ti ìgbàlódé tí àwọn, àwọn èèyàn máa ń lò tí kò dàbí ti ayé àtijọ́

Bí mo ṣe máa ń rí àwọn, eh, ohun pèsè, e, èlò, o, ó ti níbi tí a ti máa ń gbé wá níbi ilé iṣẹ́ wa. Àwọn kan wà tí wọ́n jẹ́ pé ohun tí wọ́n máa ń pèsè nìyẹn, tí wọ́n dẹ̀ máa ń pèsè ẹ fún wa láti fún lílò. À, àwọn, àwọn ohun tí a máa ń fi ń pèsè àwọn nǹkan yìí, àwọn oun èlò yìí, wọ́n máa ń gbé wá láti òkè òkun ni ó dẹ̀ ṣe iyebíyẹ sí i wa, a máa ń lò ó níbi ilé iṣẹ́ wa, ó dẹ̀ máa ń fi ń gbé iṣẹ́ wa lárugẹ.